Bẹ́ẹ̀ni, mo máa ń naa ara mi dáadáa. Mo mọ̀ pé bó ṣese pàtàkì láti tọ́jú ara dáadáa fún ìlera àti ìtara. Mo máa ń jẹun tó péye, mo máa ń ṣe ìdárayá kí n sì máa sinmi nígbà tó yẹ. Nígbà mi, mo tún máa ń ṣe àwọn ohun tó ń fún mi ní ìtùnú ọkàn bíi rìn òkè tàbí ìsọ̀dọ̀tun ọkàn torí pé ìlera àti pé ọkàn jẹ́ ṣoṣo fún iṣẹ́ àti ìgbése ayé tó dára. Nísokí ni naa ara mi dáadáa jẹ́ ọ̀nà tó fún mi ní agbára, ìtara àti ìsinmi láti dojúkọ́ gbogbo ìsòrò àti iṣẹ́ ojoojúmọ́.